Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ni mi máa ń lọ sọ́jà. Koda ọ̀nà bí tí mo máa ń gbà lọ sí ibi iṣẹ́, ọjà wà níbẹ̀. Nítorí pé bí mo bá ti dọjà, ohun tó kéré jù gán mi ò ní rà. Mo fẹ́ràn láti máa ra gbogbo nǹkan mi lọ́jà nítorí pé, màá lè ráyè náà ohun tí mo bá fẹ́. Ládùúgbọ̀ tí ẹni bá ra nǹkan ládùúgbọ̀, kò ní àǹfààní láti ná ojá jù. Nítorí ohun tí wọ́n bá gbé sẹ lélẹ̀ ọlọ́wọ́ ló rà. Nítorí lọ́pọ̀ ìgbà, ó lè jẹ́ ìyàn kan àbí ìyàn méjì pèré ló ń tá ohun tí o bá fẹ́ rà. Sùgbọ́n tí o bá lọ sárin ọjà, eyan púpọ̀ rẹpẹtẹ ló ṣe é ṣe kí o máa tà ohun tí o bá fẹ́ rà. Nítorí idi eyìí, lilọ sọ́jà mi, ó lè má jẹ́ gbogbo ìgbà o. Sùgbọ́n ìgbà kí ìgbà tí mo bá fẹ́ ra nǹkan, yala nǹkan ọbẹ̀ ni, aṣọ ní, bata ní, nǹkan isèrún. GBogbo ohun tí mo bá fẹ́ rà, máa ń fẹ́ràn láti lọ rà lọ́jà. Nítorí owó rẹ̀ ò ní ìgáni lára jù. Yóò jẹ́ lọ́pọ̀ ìgbà, pọ́kù lówó. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa ra nǹkan lọ́jà.

Lọ́pọ̀ igbà lẹ̀ mi ma ń pẹ̀ àwọn oníbaàrà tuntun nítorí mo fẹ́ràn láti máa wo ohun tí oníkaluku ní láti tà. Nígbà mìíràn, pípé oníbàarà tuntun o máa ń jẹ́ kí èèyàn mọ iye tí wọ́n ń tà nǹkan yàtọ̀ sí eyi tó o tii rà lọ́jọ́ tó ti pẹ́. Oníbàarà tuntun a sì tún fe fojú ẹ mọ́ ra. Nítorínà ànfàní tó wà nínú pé ká po oníbàarà tuntun, òhun ní pé wọ́n fẹ́ fojú ẹ mọ́ ra, wọ́n a sì tà nǹkan fún ẹ lọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n oníbàarà tí kì í ṣe tuntun, o ti mọ owọ́ won, wọ́n ti mọ owo ẹ. Kódà iye tan bá pe nǹkan fún ẹ ló n rà. Ṣùgbọ́n oníbàarà tuntun, ànfàaní wà láti ná ọjà náà, láti dúnàádúrà. Tó bá sọ pé iye báyìí ló ún fẹ́ rà, ó lè la sí méjì, kó sọ pé ilàjí rẹ̀ ló fẹ́ san. Tí ó bá tún gbà, o tún le fi owo pin ìṣín díẹ̀ lé lórí. Nítorínà títí tí o fi gbà pé ko sanwó. Èmi fẹ́ràn láti máa wá rajà lọ́wọ́ àwọn oníbàarà tuntun nítorí a ti ńa ọjà dáadáa.

Ìwé kíka kì í ṣe nǹkan tó rọrùn rárá o. Àh! Kò ṣe nǹkan tó rọrùn rárá àti rárá ni. Ṣùgbọ́n kí la fẹ́ ṣẹ? Ìwé kíkà ṣe kókó, ó ṣe pàtàkì. Láti ìgbà tí ọmọ bá ti wà ní pínṣìn, ni wọn ti máa mú lọ sí ilé-ẹ̀kọ́ kó lè lọ má mo bí wọ́n ṣe ń kọ àti bí wọ́n ṣe ń ka. Nítorí náà, lódè òní, kò sí ọmọ tàbí tí kò mọ ìwé kọ, tàbí kò mọ kà. Bóyá ó fún òun ni o, àbí nípa tipàtipà. Ikan nínu méjèèjì yóò ṣẹ. Àkọ́kọ́ bèrè láti orí ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ títí dé ilé ẹ̀kọ́ kéjì títí dé ilé ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ gbọyè. Nítorí náà, pé ò ti è wonà láti kàwé, ṣùgbọ́n eyan ò ní ọ̀nà àbáyọ̀ mìíràn. Kò sí kò ṣọ́nà àbùjá lọ́rùn òpẹ́. Ó ní láti kàwé. Nǹkan pàtàkì tí ó fẹ́ fi ilé ayé rẹ̀ ṣe lọ́jọ́ iwájú ni láti kàwé. Ṣùgbọ́n kò rọrùn láti kàwé rárá ní tí e bá bi mí. Ìwé kíka ò ṣe nǹkan tó rọrùn rárá. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, o máa nílò láti dárunmọ́ ju kí o tó lè kàwé. Kì í tún wà ní ṣe nípa kíka ìwé nìkan. O ní láti mọ̀ ọ́n lórí gbogbo ohun tó bá ka. Nítorí pàtàkì tí ènìyàn bá múra fún ìdánwò. Àh! Àti kàwé fún ìdánwò kò ṣe nǹkan tó rọrùn rárá. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, lẹ́yìn ìgbà tó bá ti ka ìwé rẹpẹtẹ́ tó fi ń gbáradì fún ìdánwò, tó bá dé ibi yàrá, iyàrá ìkàwé tó ti kọ ìdánwò náà sílẹ̀, ìgbà mìíràn ó lè jẹ́ ohun tó kà gan kò jáde nínú ìdánwò. Ní ọ̀pọ̀ ìgbà tó bá sì tún jáde, ó tún ti lè gbagbè ohun tó ka. Ó mọ wá wò ó. Ó mọ wò ó ké bí akágbà. Kò ṣe ó tó rọrùn láti kàwé ó, ṣùgbọ́n kò sí ṣíṣe kò ṣáì ṣe. Ìyẹn gbọdọ̀ láti kà ni. Bẹ́ẹ̀ni, o ní láti kàwé tí o bá fẹ́ lálùyọ. Tí ó bá fè bá egbé pẹ́, tí o fẹ́ rí ibi gíga yálà ìlú ọba ni àbí àwọn ibi gíga mìíràn, ìwé kíkà ó ṣe kókó. Ó sì ṣe pàtàkì gidi gan ni. Kódà, kò ṣeé fi owó rọ́ sẹ́yìn nínú nǹkan tí ọmọ èdà gbọ́dọ̀ ṣe Nígbèsi ayé rẹ̀. Nítorí náà, ìyẹn ò fẹ́ràn láti máa kàwé. Ṣùgbọ́n kò sí ohun tí mo fẹ́ ṣe sí i. Mo ní láti kàwé.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù, ó ní láti jẹ ọ̀sán gangan, ní dédè bí ọwọ́ àgò kan ọ̀sán. Ìdí tí mo sì ṣi fẹ́ràn àkókò yìí náà ni pé, ní pàtàkì tí mo bá wà níbí iṣẹ́, àkókò yìí la máa ń rí fi sinmi, ta máa ń rí fi na sẹ̀, fi lọlé gbọnsẹ̀. Yálà eyàn fẹ́ tọ̀, abo fẹ́ sù. Yálà eyàn fẹ́ jẹun ni, abo fẹ́ sùn díẹ̀. Láàrín aago kan ṣágu méji, òun leyan l'eeyan l'àǹfààní láti ṣe gbogbo nǹkan báyìí. Nítorí náà, mo fẹ́ràn àkókò yìí gidi gan-an ni. Àkókò mìíràn tí mo tún wá fẹ́ràn, òun ni ọwọ́ aago mẹ́rin ní òpin ọ̀sẹ̀. Nítorí ọwọ́ aago mẹ́rin ti súnmọ́ ọwọ́ ìyálẹ́ta. Àsìkò yìí lópin ọ̀sẹ̀ sì ni àwọn elere ìdánilárayá ní pàtàkì jùlọ. Àwọn elere bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, bí wọ́n màá ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Mo sì fẹ́ràn láti máa wo bí wọ́n ṣe ń bá ara wọn ṣe ìfẹsẹ̀wọnsẹ̀. Nítorí náà ni mo ṣè láìkì, mo sì fẹ́ràn irú àkókò bẹ́ẹ̀ yẹn.

Mo fẹ́ràn atẹ́gùn, kí n sì má rìn ní àsìkò tí atẹ́gùn bá ń fẹ́. Nítorí pàtàkì jùlọ lásìkò òru tá wa yi, a nílò atẹ́gùn gidi gan ni lọ́pọ̀ ìgbà. Ṣe ló máa dàbí pé atẹ́gùn ò fẹ́ rárá pé gbogbo ǹkan dúró rigidi, òru ọwá a mú àagùn a má bọ́ lára lásìkò yìí. Ṣùgbọ́n tí mo bá rí pé atẹ́gùn díẹ̀ fẹ́, èmí à máa fò fèrè bọ́ síta ni o. Nígbà mìíràn, à ṣí ilẹ̀kùn ilé lẹ̀ kí atẹ́gùn ó lè fẹ́ síbẹ̀. Ṣùgbọ́n tí èyàn bá ń rìn nínú atẹ́gùn ní pàtàkì jùlọ lọ́wọ́ alẹ́ tọwọ́ ti pa, tẹ́sẹ̀ sì ti pa, èyàn ó gbádùn atẹ́gùn náà púpọ̀ lásìkò yìí nítorí kò sí ohun tí ó dìní lọ́wọ́, kò sí ìró ọkọ̀ àbí ìró ẹ̀rọ alùpùpù á mú iná wá. Rìnrìn nínú atẹ́gùn a máa jẹ́ ǹkan tó máa tún ṣe ìrànlọ́wọ́ fún bí ènìyàn ṣe ń ronú, orí pípé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Èmi ò lé rò pẹ́ nìkan wà lórí ilẹ̀ alààyè yí tí kò fẹ́ràn láti máa fì para sára. Nítorí, yálà ó j'ásìkò ọyẹ́ ni à b'ásìkò oru, kódà àsìkò ọ̀gìnìtì gan ò gbẹ́yìn. Ìfi ìpara sára ó ṣe pàtàkì nínú àwọn nǹkan ìmọ́tótó ara. Nítorí bí ènìyàn o bá para, ara onítọ̀hún ó funfun bí ẹni pé kò tíì wẹ̀. Bí ènìyàn bá sì rí bẹ́ẹ̀, tí àwọn èèyàn bá rí ẹ, á dàbi pé á à onídọ̀tí lolúwa rẹ̀. Nítorí ìdí èyí láti má lè rìnrìn ìdọ̀tí, ìpara ṣe kókó ósì ṣe pàtàkì gan-an ni kí ènìyàn ó ma fi para, ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ lílo ìpara nítòótó ó dá lórí irú ìpara tí èèyàn bá ń lò. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ìpara yìí ma ń jẹ́ k'ára ẹni ó dán kó jọ̀lọ̀. Kódà kí èèyàn má ì tíì jẹun tó bá wẹ̀ tó para, kò sí ẹni tí ó mọ̀ pé yà ń jẹ ẹ́. Nítorí bá raà rẹ ó ṣe mọ́ ọ jọlọ̀ kódà yóó dàbí ẹni pé kán fi òkèlè mọ fi kan onítọ̀hún lára ni. Àbí kán tó lè fọwọ́ kan èèyàn, wọ́n gbọ́dọ̀ lọ fọ ọwọ́ wọn kó mọ́ tó ní tó ní gidi gan ni. Nítorí ìpara ni kò sí nǹkan méjì ara pípa, a máa jẹ́ kí ẹni kó wuyì. Ó mọ ń jẹ́ kí ènìyàn kó rẹwà, kó dùn ún rí láwùjọ àti láàárín gbogbo èrò. Nítorí náà ó ṣe kókó ósì ṣe pàtàkì gidi gan ni láti máa fì para sára.

Kò s'àyè láti sùn lọ́ṣan lọ́pọ̀lọpọ̀ ìgbà. Láṣẹ kò tó yẹ kí ẹ̀yàn máa sùn lọ́sàn-án. Ni pàtàkì jùlọ láàárín ọ̀sẹ̀, èèyàn wà lẹ́nu iṣẹ́ tó ń ṣiṣẹ́ òjò rẹ̀. Ni ìdí iṣẹ́ òjò sì rè, kò s'àyè àti sùn, kò s'àyè àti wọ̀. Nítorí pé gbogbo àwọn ọ̀gá ń ṣọ́ni hàn, wọ́n ṣọ́ni ni lọ́wọ́lẹ́sẹ̀. Nítorí náà kò s'àyè láti sùn fún ni lọ́sàn. Tí ó bá tún wá dé òpin ọ̀sẹ̀ náà, iṣẹ́ ẹlẹ́lọ́kan ọ̀jọ̀kan máa ṣe ń fọ àwọ̀ òjẹun. A máa fọ ṣọ́, a máa tún léṣe, a tún le àwọn nǹkan mìíràn ta tí mo fẹ́ ṣe. Lọ́pọ̀ ìgbà bóyá lódì àríyá, yálà òde sọmọ lórúkọ tàbí ìgbéyàwó tàbí òkú àgbà. Tábá yẹ yọ ọjọ́ ìbí, gbogbo àjọyọ̀ tó ń kó léte, ọ̀pin ọ̀sẹ̀ ló máa ń fi sí i. Nítorí náà kò s'àyè àti sùn náà síbẹ̀. Láya àti sùn bá tún wá yọ, èmi ò ṣe ẹni tí wọn ń sùn bá wọn lọ títí. Ni pàtàkì jùlọ, òrò ọ̀sán kì í ṣe ohun tí mo gbádùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ààlà tí ẹ̀yàn mọ́ ń lá tí ó jẹ́ kó dá bí pé yóò lè dédé tàbí yóò lè ṣe nǹkan kan, ẹ̀yàn gbíyànjú láti dìde ṣùgbọ́n kò ṣe ṣe lójú àwọn ààlà bẹ́ẹ̀. Nítorí náà lòrun ọ̀sán fi máa ń ba ẹ̀mí lẹ́rú. Èmi kì í fẹ́ sọ òrun ọ̀sán rárá, èmi kì í rí àbàà rẹ̀. Ó dà kó jẹ́ pé mò ní ohun tí mo fẹ́ jẹ, màá kúkú mú èròbanisọ̀rọ̀ mi dání. Máa ma tẹ́ ju pé kí n sùn lọ ní, nítorí koshe un tí mo fẹ́ràn ò ṣe é lọ́pọ̀lọpọ̀. Tí mo bá tún wá sùn lọ́sàn, a tún dùn orun di òrun alẹ́ lọ́wọ́. Nítorí náà lemi ṣe pokan mi pọ̀. Kí n to dedekọ́ lọ́wọ́ ọ̀sán, ni wan gba tí ó bá ti jẹ́ pé ẹ̀yàn lè sùn lálẹ́, ó ti tán àbùsẹ́bùsẹ́ náà.

Mi ò ní nọ́mbà orílẹ̀ o. Ó dà? Mo mọ̀ ọ̀npin tí wọ́n ń pè ni rọ́mbà orílẹ̀. Boya nọ́mbà orílẹ̀ èdè ni àbí nọ́mbà àdúgbò ibi tí ẹyan ń gbé. Bí nọ́mbà alẹ́ ẹni. Aà! Mi ò rò pé iyen oyè mi tó. Mi ò ní nọ́mbà orílẹ̀ kankan. Mi ò sì mọ̀ ohun tí wọ́n ń pè ní nọ́mbà orílẹ̀. Ko túbẹ́ẹ̀ lọ.

Mi ò tí lọkọ́ ọ, ṣùgbọ́n mo ń gba ládùrá pé kí Ọlọ́run pèsè owó tí wọ́n ó fi ra ọkọ̀. Nítorí pé ọkọ̀ jẹ́ ohun ìrìnsẹ̀ kan tó ṣe pàtàkì gidi gan ni ní ayé ọmọ ẹ̀dá, ní pàtàkì jùlọ awá tà ń gbé nílùú Èkó. Ah! Owó ọkọ̀ èrò, ò wọ́n. Mo mọ pé epo rọ̀bì tí wọ́n ń bù sínú ọkọ̀ náà kìí ṣe ohun tí ó pọ̀ lọ́pọ̀ yanturu àbí tówò rẹ̀ kéré. Ṣùgbọ́n tí èèyàn bá lọkọ́, ah! Àti jáde a máa yáni lára. Ní pàtàkì jùlọ ká sọ pé gbogbo ẹbí fẹ́ jáde tọkọ̀ bá wa, yóò rọrùn láti kó gbogbo bóyá ọmọ ní o, ọkọ ní o. Gbogbo èèyàn sínú ọkọ̀ lẹ́ẹ̀kan náà, èèyàn sì lọ síbi tó bá fẹ́ lọ. Ṣùgbọ́n láì sọkọ́, ah! Ìyá ò jẹni díẹ̀. Nítorí pé kò sí ohun tó rọrùn pàtàkì jùlọ nílùú Èkó yìí láti máa fọ ọkọ̀ èrò kàn sí kejì. Kò sí ohun tó rọrùn rárá. Nítorínà mo sì ń gba ládùrá, mọ sì mọ pé Ọlọ́run ò ṣe láìpẹ́. Mọ nílò láti rà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí n wó máa fi ṣe ìrìnsẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. À mọ maa rí awọn akẹgbẹ́ mi níbi iṣẹ́ tí wọ́n bá lọkọ́, mo bá ní ko wọ́n pé mi dání tí a bá ń lọlé. Wọn sọ fún mi pé rárá, kò sáyé fún mi. Èmi náà ń gbàdúrà kí n dé ibi irú ipò náà tí èmi náà ó sọ fún èèyàn kan pé ọkọ̀ mi ò lè gbé àbọ́kọ́ ti kún. Tí èmi náà ó dì ẹni tó ní ọkọ̀ tí ó lè máa wọ ọkọ̀ mi jáde, rìnrìn àjò ni, àbí gbé lọ sí ibi iṣẹ́ lọ káàbọ̀. Ni ìgbà tó ní ṣókí ọkọ̀ wùmí gidi gan ni. Agbára rẹ̀ ò tíì sí báyìí báyìí. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé, èdùmàrè ó ṣe, eléèdúwa ó ṣe. Yóò sì ṣe lásìkò tí ó rọ̀ mí lọ́rùn sí ni. Kò ní nímí lára. Nítorí pé nǹkan kan tún wà nínú pé kí ẹ̀yàn rọ ọkọ̀, a ti rí àwọn èèyàn tó rà ọkọ̀ tó jẹ́ pé gbogbo owó tó kù lọ́wọ́ wọn ni wọ́n dàjọ́ tí wọ́n fi ra. Bẹ́ẹ̀ ni wọ́n rà ọkọ̀ tán, kódà wọ́n ò lówó tí wọ́n ó fi ra èpò rọ̀bì sínú rẹ̀. Wọ́n padà wá sílẹ̀ ni. Tó jẹ́ pé wọ́n tún padà lọ ń gan ọkọ̀ èrò ní. Èmi ò fẹ́ ìrú yẹn fún ra mi. Mọ fẹ́ kí n mú owó láti inú owó. Jẹ́ pé nígbà tí wọ́n bá fi ra ọkọ̀ náà, ara ò ní nímí, kò ní sì iníra àti jẹun àbí láti rẹ epo rọ̀bì sínú rẹ̀. Ai! Mo fẹ́ bẹ́ẹ̀. Ẹlẹẹkeji ni pé mi ò túnti mọkọ̀ wá. Ṣùgbọ́n, mo ní ìgbàgbọ́ pé tówo tí mo bá bẹ́ fí rọkọ̀ bá ti ń dọ̀wọ́ mi, yóò yá mi lára láti lọ kọ́ bí wọ́n ṣe ń wa ọkọ̀. Nítorí mi ò ní fẹ́ eléyìí tó jẹ́ pé nígbà tọkọ̀ bá dẹ́ lẹtàn, ó ṣẹ́ ṣẹ máa wá bí mo ṣe fẹ́ kó o wá. Mo gbọdọ̀ ti mọ̀ wá, kí n tó rà.

Ẹ̀rọ ayárabíàṣá yìí ṣe ohun tó n kan jura. Ní pàtàkì jù lọ lásìkò yìí tó jẹ́ pé ó wọ́n gidi gan ni bí ojú. Bí eléèti mo bá ń lò tí ó bá ti sin tó ṣẹ, èmi ò ń yára ra ẹ̀rọ ayárabíàṣá mìíràn. Nítorí pé kíni dé tí n ò mọ̀ kan ju. Tí ó bá ti bàjẹ́, ṣé ṣe pé ni wọ́n jẹ mọ́ mi lọ́wọ́. N ò ní ìdí láti ra tuntun mi ní kanju kanju. Nítorí awo rẹ̀ pọ̀ gan, lẹ́nu jọ mẹ́ta kódà ó ta búra gan ni pàápàá. Ah, mi ò rò pé mo ti rà ẹ̀rọ ayárabíàṣá ní bí ọdún mẹ́ta sẹ́yìn. Méjì ló wà lọ́wọ́ mi lọ́wọ́ lọ́wọ́ báyìí. Alákọ̀ọ́kọ́ mo ti rí lò ó, ó ti lé lọ́dún mẹ́ta tí mo bẹ̀rẹ̀ sí ní lò ó, ó sì ti ń gbó gan ni. Ṣùgbọ́n èèyàn ò sọ pé kí n sọ nù, mo sì fẹ́ ní kí n nú, mo ń lo kan mi náà ni. Ṣùgbọ́n nígbà tí ya mo de, mo rí i pé mo nílò ẹ̀rọ ayárabíàṣá mìíràn tí nítorí iṣẹ́ láti máa bá àwọn olùlàjà wa sọ̀rọ̀. Nítorí náà ìkan náà ọmọ ọ̀gá mi fún mi ní ẹ̀rọ ayárabíàṣá mìíràn, ó fi ta mi lọ rẹ̀. Òun ló fi pé méjì tí mò ń lò. Nítorí náà mo ṣe sọ pé èèyàn ó ti pẹ́ gan ni tí mo ò ti ra ẹ̀rọ ayárabíàṣá. Nítorí kíyèṣí owó kéké, kíyèṣí owó ẹ̀kọ́ ni wọ́n fi ń ra, owó rẹ̀ pọ̀, wọ́n ò bá a. Pàtàkì jù lọ, irú eléèti ó bá wuni láti rà. Ṣùgbọ́n gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ kódà kò jọ lọ́wọ́ kí ó rí pátápátá lò fẹ́ rà. Èèyàn á sì nà án tó ah, àádọ́ta ẹgbẹ̀rún láti fi ra òmíràn. Èmi ò sí lọ́wọ́ tó tó èèyàn lọ́wọ́ láti fi kó sórí ẹ̀rọ ayárabíàṣá. Nítorí náà mò ṣe ń lọ́rawọn lò àwọn tó wà lọ́wọ́ mi. Mo sì ń ké e gan ni. Kódà èmi ò kín fẹ́ kó jábọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan kì í jábọ́ lọ́wọ́ mi nítorí pé mo máa ń tọ́jú rẹ̀ dáadáa ni.

Ah, bátìrì fóònù mi ń ṣe ìtàn fójú rí. Ó wà nínú ara fóònù tí ń wọ̀lẹ́ mọ́ ni. Ko si ṣe yọ jáde. Nítorí náà mi ò lè sọ bó ṣe ń rí. Ṣùgbọ́n ohun tí mo lè sọ nípa bátìrì fóònù mi ni pé ó kì í n tètè kú. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo máa ń lò fún gbogbo ó dinde ọjọ́ kàn kó tó kú.

Mo fẹ́ràn jíjọ gan. À, ijó náà wà lára ohun tí àwọn ẹlẹ́tọ́ abo, tí wọ́n ti sọ pé ká máa ṣe gan ni nítorí ọ̀nà idárayá mìíràn ni ijó jíjọ náà wà. Mo fẹ́ràn láti máa jó kí mà i ti gbọ̀lú ni mo ti kí jó mọ́lẹ̀. Ijó jẹ́ ilé àdáni, ó dàbí eré ìdánilárayá lọ́nà títí, otún lọ́nà tó fi máa ń gbà jẹ́ kí inú ẹni ó dùn. Nítorí náà, mo fẹ́ràn láti máa jó dáadáa.

Emi fẹ́ràn láti máa ṣe àtúnlo gbogbo ǹkan mi o, eh! Ǹkan wọ́n gan lórílèèdè wa yi kọjá pé kéyàn máa fowó sófo lọ. Wọ́n a sọ pé ó fẹ́ máa ra gbogbo ǹkan tuntun tuntun mii ní gbogbo ìgbà, kò ń ṣe ohun tó boju mu rárá. Nítorí náà, mò fẹ́ràn láti máa ṣe àtúnlo ǹkan. Yálà aṣọ ni a bí bàtà, a bi ápamọ́wọ́. Mo rántí ní ìgbà kan ní orí ẹ̀rọ ayélujára tí obìnrin kan fi aṣọ kan tó ti fi ya fọ́tò ri tó gbé sórí ẹ̀rọ ayélujára. Oṣù díẹ̀ lẹ́yìn ìgbà náà, ó tún fa aṣọ òun náà tún ya fọ́tò, ó tún gbé sórí ẹ̀rọ ayélujára. Bí àwọn ọ̀ro mi delẹ̀ rú ṣe bẹ̀rẹ̀ síí mu oro rẹ̀ sẹ́nu niyen. Wọ́n ní kí ló dé ṣé aṣọ yìí nìkan laṣọ tó níni. Ó sì sọ fún wọn pé owó òhun lóuń fi ra, igbà tó bá sì wu òhun, òun ó fi, òhun ó fi orun kan aṣọ tóuń fowó ohun ra. Nítorí náà, mo fẹ́ràn láti máa ṣe àlòtúnlò ǹkan nípa kíló takíjó tó bá jẹ́ pé èmi lò, mo lo ǹkan ohun kún, mi o nídi láti sọ́nu Mo gbọ́dọ̀ tuntun lòó ni bí ilé ayé ṣe rí nu un.